Lérò rẹ, kilódé tí ó fi n nira fún ènìyàn láti yí àṣà padà? Oríṣìíríṣìí ǹkan ni ìyan. Ní mọ ń fa inira fún ènìyàn láti yí àṣà padà. Àkọ́lọ́ ná, ta bá ní ká ṣàlàyé ǹkán tí ń jẹ́ àṣà. Àṣà ni bóyá bíi ǹkankan, ó lè jẹ́ ìnáwó kan, ìgbà míì ò lè jẹ́ àkójọpọ̀, ìgbà míì ó sì lè jẹ́ bóyá bíi oúnjẹ. Àbí yóò sá à ní ǹkankan tí ó lè, aìbámọ ìdílé ni, ìlú ni, orílédé ni, tí wọ́n ti ń ṣe bọ̀ látayé baba ńlá baba wọn tí àwọn èèyàn ti mọ̀ mọ̀ wọ́n. Tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n máa ń ṣe ní àkókò kan ní inú ọdún tó jẹ pé àkókò tí wọ́n bá ṣe ní ọdún yìí náà ni wón o ṣe ní ọdún tí ń bọ̀. Ǹkan tí ń jẹ́ àṣà nu. Ǹkan tó wá wà níbi àṣà yíyí padà ni pé àṣà yìí kì í ṣe ihun tó fẹ́ dá ó, tó fẹ́ yí padà ló dáálẹ̀. Àwọn kan náà ti dáálẹ̀ kó tó di pé wọ́n bí wón, níkó tó di pé wọ́n bí bàbá rẹ̀, kò tó di pé wọ́n bí bàbá bàbá rẹ̀. Tí àwọn tó sì tẹ̀lé àwọn tó dáalẹ̀ sí bẹ́ẹ̀ bá àwọn tó dáalẹ̀ ṣe dáalẹ̀. Wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ bọ̀ títí títí títí tó dé ibi ti ẹ̀. Àkọ́lọ́ ná yóò ní àwọn èèyàn púpọ̀ lápákan tí wọn ò ní gba yíyí padà tí wọ́n ó dúró ní ìdúró pé bí wọ́n ti ń ṣe bọ̀ látayé àwọn baba ńlá baba àwọn ni àwọn ṣe fẹ́ máa ṣe lọ. Ẹ̀kejì ẹni tó bá fẹ́ yí àṣà náà padà tí ò bá ní ìdí pàtàkì kan àbí bóyá bí, bóyá àṣà tí wọ́n ṣe tẹ́lẹ̀ yìí máa ń fa, eh, ìjàǹbá fún ara àwọn tí wọ́n ṣe, àbí bóyá ń fa ikú àbí ǹkan kan fún àwọn tí wọ́n ṣe tí ò sì di irú àwọn ìdí pàtàkì bí irú ìdí hun. Àwọn èèyàn ò ní kun ní ọwọ́ láti yí irú àṣà náà padà. Ín túmọ̀ sí pé àwọn èèyàn náà ni wọ́n lè jẹ́ inira fún ènìyàn láti yí àṣà padà torí bó bá ṣe gbé kalẹ̀ pé òun fẹ́ yí padà, àwọn èèyàn tí wọ́n jọ́ ń ṣẹé náà ni yóò gbe fún un. Tí wọ́n bá sì tí wọ́n ò lè gba tọ̀, kò sí àyè àti yí padà nu. À fi kí àwọn tí wọ́n jọ́ ń ṣeé gangan kan gbà. Ṣé o túmọ̀ mọ̀ ní pé bí èbú bá tún ṣe pọ̀ sí náà ni tún máa ń fa àṣà yíyí padà torí àwọn àṣà míì n bẹ tó jẹ́ pé bóyá ìdílé kan náà ni wọ́n tí ń ṣe, tó bá jẹ ẹni tó bá jẹ́ mọ́gàjí ibẹ̀ níìsín, ó lè ni pé, "Tọ̀, a ní ṣe báyìí mọ̀", àbí "A fẹ́ yí ọdún tá a máa ń ṣe báyìí ní oṣù báyìí lọ́yẹ ká ṣe é. A fẹ́ yí padà sí inú oṣù báyìí". Ẹ̀kejì èyí tó bá jẹ́ bí àdúgbò tí wọ́n sì n mọ yan olórí boya wọ́n yan báálẹ̀ ni, àbí ǹkan kan ni ládùúgbò tọ̀, òun náà lè ni pé, "Tọ̀, àṣà yìí ò, a ní ṣe ní ọdún báyìí, báyìí ò" torí ìdí báyìí báyìí ò. Èyí tó bá sì jẹ́ ti ìlú tí wọ́n bá ní bóyá bí ọba ní pàtó, òun náà ó sọ fún àwọn, eh, olóyè rẹ̀ pé, "Tọ̀, àṣà yìí ò, a fẹ́ yí padà báyìí" àmọ́ àṣà yíyí padà ó jẹ́ ǹkan tó lágbára.